Rárá, mi ò ní ọkọ. Èmi ọmọ ọkùnrin ni mo jẹ́. So àwọn omo obìnrin ni wọ́n máa ń ní ọkọ. Ọmọ ọkùnrin tí mo jẹ́, mo máa ń ní ìyàwó kìí ṣe oko Ọkọ ní èdè Yorùbá a máa ń fi ń lọ àwọn obìnrin kì í ṣe àwọn ọkùnrin. Èmi jẹ́ ọkùnrin. So èmi báyìí mo jẹ́, mo ń wá ìyàwó, mi ṣe ọkọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára torí pé a wà ní àkókò ọyẹ́ tí gbogbo ara máa ń gbẹ. Nítorí náà, mo máa ń fi ìpara sára tó ní òróró dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà tí mo bá ń jáde kò nílé. Mo sì máa ń wọ fìlà ní ìgbà tí òòrùn bá jáde síta dáadáa. Mo sì máa ń wọ fìlà lọ síbi iṣẹ́. Iru fìlà tí wọ́n máa ń pè ní element ni mo máa ń wọ sí orí.

Mo máa ń wọ àwọn bàtà alábọ̀tàn tí òyìnbó máa ń pè ní cover shoe. Mo máa ń wọ bàtà aláwọ̀ tán lọ síbi iṣẹ́, mo sì máa ń wọ bàtà alábọ̀tàn lọ sí ibi tí a ti máa ń ṣe ìdárayá.

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáadáa nítorí pé à ń jọ máa ń ṣeré, a sì máa ń jọ ń jáde dáadáa. Nítorí náà mo mọ̀ wọ́n dáadáa, délé délé, tọ̀rẹ́ tọ̀rẹ́.

Rárá, rárá, rárá, mi ò mú coffee níbi iṣẹ́. Nítorí wípé mi ò ṣe àwọn iṣẹ́, mo máa ń ṣe àwọn iṣẹ́ tó rọrùn fún mi. Mo máa ń mu coffee lálalẹ́ nítorí pé mi ò tètè sùn lálalẹ́. Nígbà yẹn mo máa ń mu coffee, mi ò mú coffee níbi iṣẹ́